Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò òòrùn sára. Ìdáàbòbò òòrùn ó jẹ́ bí ìpara tí èèyàn máa ń fi ra ara. Eléyìí tí ó máa ń dáàbò bo ara lọ́wọ́ àwọn ohun tí ó lè ṣe ìjàmbá fára tó wà nínú òòrùn. Ìdáàbòbò òòrùn kò kín ń jẹ́ kí ara wa kó jóná tí èèyàn bá dúró púpọ̀ ní abẹ́ òòrùn. Ìdáàbòbò òòrùn kò tún kín ń jẹ́ kí ara wa bàjẹ́ tàbí kí àwọn abàmọ́ tó tó tò kó wa lára tí a bá dúró sí inú òòrùn fun igbá tòpẹ́. Ìdáàbòbò òòrùn a máa ń lò tí èèyàn bá fẹ́ jáde, pàápàá jùlọ tí èèyàn tí òòrùn bá mú gan, tí èèyàn sì rò pé èèyàn máa dúró pípẹ́ lábẹ́ òòrùn. A lè lo ìdáàbòbò òòrùn tí a bá fẹ́ lọ gbafẹ́ àbí tí a bá ń lọ sí ilé ìwé àbí tí a bá fẹ́ ṣe eré ìdárayá. A máa ń lo ìdáàbòbò òòrùn kó tó di pé a wọ inú òòrùn, kó n ṣe ìgbà tí a bá dé inú òòrùn ni a tó máa lò ó. Ìdáàbòbò òòrùn kán wà tó jẹ́ pé ó wà fún ọmọ kékeré nítorí bí ara wọn ṣe rí. Ìdáàbòbò òòrùn ó dára púpọ̀ fún ara torí ó máa ń jẹ́ kí àwọ̀ ara jọ̀lọ̀. Ìdáàbòbò òòrùn ó wà fún ọmọ kékeré àti àgbàlagbà.